Mi ń lò ju twenty minutes lọ ní ibi iṣẹ́ torí ibi ṣẹ́ mi ò jìnnà sí ilé rara. Sugbon ojo ti mo bá gbe ọ̀kadà tí mo bá te te ri ọ̀kadà, koju kan tí màá lo bíi boya seven minutes lọ tí màá fi dé ibi iṣẹ́.

Mi ò ní iforúkọ kankan sílẹ̀ ní ilé ìdárayá o, torí kò sí òde kan tí mò ń lo. Mi o ni òde ìnáwó kankan tí bí mo máa fọ orúkọ mi sílẹ̀. Èmi ò ní o.

Mo ní ọgbà o tí mo ti máa ń gbin ata, gbin ewédú, gbin nǹkan kan tó bá dàsìkò òjò, mo máa ń gbin. Ọgbà tàṣí tí mo ń gba fẹ́fẹ́ tàa ṣe eré pẹ̀lú ọmọ mi àti ọkọ mi, òun náà wà. Nílé.

Ah! Mo ní ọdún tó kọjá, mo gba fóònù tuntun. Sugbon fóònù mo like è gan. Mio se láìki é to. Àti ìgbà tí mo ti gbe dé ni olólùfẹ́ mi ti wò mọ́. Mo rí pé ọ̀un nà láìkí è, ṣùgbọ́n ó ti fẹ́lẹ́ jú fún èmi.

Ah, irú bèrè wo ni? Etí mi dára. Ṣé o need kí n mọ̀. Etí mi dá gan. Wọ́là, o inter- interna-- tí wọ́n ń pe a- antenna ni. Antenna ni. Tí mo ṣe wà yìí, tí bá fẹ́ gbọ́ ǹkan níbẹ̀ òun, màá gbọ. Eti mi mọ̀nà ni. O sábà jẹ́ gidi jẹ́ẹ́ni. Hmm, kilẹ́̀ṣọ̀ ẹ.

A! Èmi ò ní irungbọ̀n kí olorun mọ̀ ní jẹ́ obìnrin le mí, ińseese obìnrin tó ní irungbọ̀n. Ọkùnrin ló ń ni irungbọ̀n tí máa ń fa lẹ́ẹ̀mẹ̀wà tó ì mọ̀ ṣe kókó sílẹ̀kẹ̀. Èmi ò tiẹ̀ láìkí irungbọ̀n tèmi. Hhm. Aba mi ń pè é ti.

Mo ma ṣe ìdárayá gidi gan. Mo ma ṣe eré ìdárayá tá kọ́ yẹn, tá jò ó emi àtọko mi a má ṣe eré ìdárayá. Mo ma act drama fún dàadaa n nu ilè. Òun náà sì ma láìki éré ìdárayá mi.

Ọ̀dà tí ń bá lọ́wọ́ fi kọ̀wé, kí ni fikọ̀wé? Sẹ́nu ni fi kọ̀wé. Àbí irú béèrè wo ni? À máa ń di ẹ láì sin òun. Ọwọ́ mi mejeji lẹ́mi fi kọ̀ óò kó dà tí ń bá kọ̀wé lórí fóònù ọwọ́ náà níí fi type ẹ, níí fi tẹ sí i. Ọwọ́ lè mi fi ń kọ ìwé.

Ah, mo ti ra epo fún ọkọ̀ mi rí, mo ti rà á fún rí, ṣùgbọ́n tó tẹ̀ tí gbẹ́ inú rẹ máa lọ́ra ńkan rẹ̀. Mo ti rà ìmúmọ̀ tó lọ́rí epo pẹ́trò, ìwé mo mọ̀ ra gáàsì ilé, gáàsì ni mo máa n rà lẹ́kọ̀ọ̀kan.

A jọ yọ ijobi mi, emi ma ṣe gan ni o. Ng ó fàá ni, Ṣùgbọ́n ńgbà tí mo ti wà ńlé ọkọ báyìí. Tọ̀, ọkọ wa ni ó bá wa ṣe, a sì ń wojú rẹ̀. Ó ti súnmọ́ tán, máàsì náà ni. K'ọ́lọ́run bá wa mọ́ ọjọ́ ojó náà dáa ni torí mo fẹ́ ṣe gan ni.

Ah! Ọdún Kérésìmesì ni mo láìkì jù o. Ọdún olówó, ọdún olóyin, ọdún ọlọ́mọ, ọdún ọlọ́lá, ọdún tó dùn yùngbayùngba, tí gbogbo ayé ń yọ̀. Ọdún Kérésìmesì lemii láìkì jù. Ọjọ́ ijo ta bí i olùgbàlà wá sáyé, ta n se ajọyọ́, kristi mo like rẹ̀ gan.

Mo like èdè Nupe tápa. Koi ṣé pé mo didí like ṣùgbọ́n ọkọ mi má n fi ṣe ṣàkárà fún mi torí ó le, ìlu ibe ló gbé. O gbó tàpá dáadáa, èmi náà sì fẹ́ máa sọ, so that kò ní mọ fí ṣe yàn gà sí mí ninu ile nígbà tó bá ri àwọn eeyan rẹ̀ ti wón bá jo n sọ èdè, in lè mọ gbọ́ inkan tó n wí.

Ọjà ni mo ti máa ń rà nǹkan. Àwọn nǹkan tí mo ti máa ń rà nílé, àwọn nǹkan pẹpẹ pẹpẹ ni mo máa ń rà nílé. Mo máa ń rà nílé. To bá fẹ́ ra aṣọ, bàtà, kànkàn, fẹ́ ra nnkan fomọ̀ mí ni ọjà ni.

À, kò rọrùn láti darí èèyàn torí èèyàn ló ṣòro darí ju, kọ̀dà, ẹran ewure gan ò dùn darí. Kí eyan ma darí ẹ̀dìye àti ẹran gan, ó yá ju omọ eniyàn lọ. Ǹ bọ́n, nipa òri ofẹ́ olorun, olorun fún eyàn lọ láti darí wọn torí èyàn ló ṣòro darí jù.

N ìlé sọ̀gbà tí mo ń lo fóònù lójumó torí ìsẹjúṣẹjú lèmi máa ń lo fóònù mi, lọ́wọ́ bá yíì mó ń lo fóònù mi fi ń ṣiṣẹ́ lọ́wọ́ bái. Mo ń lo fóònù mi ni ò, mo n fi receive call, call lè wọlé nígbàkúgbà. So, n lé ká iye tí mo máa ń lo fóònù ni ojúmọ́

Ah! Mo lasọ otutu lóríṣiríṣi. Mo ní coat, mo ní sweater, mo ní jacket, mo ní bracket tí mo fi ń bora. Mo lasọ otutu lóríṣiríṣi koda, ọkọ mi gan máa ń jowu rẹ mi n fún ni. Eeyàn kan loni black kan bai lọní ló fi n ṣe yínga.

Mo máa ń lo ọ̀fẹ́ ìpamọ́ra tí bá n mu Fiju milk, yoghurti, ṣùgbọ́n tí bá mu minerals wọ̀nyí fún mi lofá ìpamọ́ra. Àwọn tó ń ta ohun tútù wọn ta mọ́, wọ́n ò ta ọ̀fá pamọ́ra mọ́

Mo maa n gbà eyàn oríṣiríṣi. Mi ti e mo itumo nkan ti e ko AI. Ẹ̀ṣọ́ tó yé mí kò fẹ́ yé mi dáadáa. Ẹ má sọ Yorùbá yín tí o mọ yé yàn ke ṣe pé kí ẹ kan wà kọ ọ̀rọ̀ kalẹ̀ tí ó ní yé yàn. Ọ̀rọ̀ tí ó mọ yé yàn ni kí ẹ má sọ.

Àwọn òṣìṣẹ́ mi, mo máa ń dari àwọn òṣìṣẹ́ mi dáadáa. Number one ni pé òṣìṣẹ́ gbudo se iṣẹ́ tó mọ́ fún mi, ó gbúdọ̀ bá n mojútó iṣẹ́ mi, èyí tó bá léètì dé yó mọ̀ lọ ilé ni. Bẹ́ẹ̀ni, torí mi ò faaye gbà ráda rádá.

Mo mọ̀ dáadáa ká ṣe ń tún nǹkan ṣe. Àgàgà, tó bá bàjẹ́, mo mọ̀ tún ṣe gan ni. Ọmọ mi gan mọ̀ ká tún ṣe tí ó bá mi arrange inulé báyìí. Tí bá ṣe ń tó báyìí, òun na o mọ tún tò ni, kò yí ń dàrú. Mo máa ká tún ṣe àti ọmọ tí mo bí gan, ó good unbẹ́ẹ̀ gan, gan ni.

Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o. Mi ò gbàgbọ́ rárá rárá rárá àwọn ń kan àtọwọ́dọ́wọ́ fake. Ehn mi ò gbàgbọ́. Ọmọ mi gan an mò pé mi ò gbàgbọ́ nínú atọwọ́dọ́wọ́ kankan.